Bẹ́ẹ̀ni, mo máa ń gbé owó pamọ́ fún ara mi. Mo máa ń tọ́jú owó sí inú wardrobe mi nínú pọ́ọ̀sì mi, mo sì máa ń fi owó sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi kó bá mi gbé pamọ́, mo sì tún máa ń gbé owó sí báǹkì láti gbé pamọ́

Ẹni ṣé mo fẹ́ràn láti jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó sí fèrèsé nínú ọkọ̀ òfurufú ṣùgbọ́n mi ò tíì gun ọkọ̀ òfurufú rí. Ó wù mí kí n gun ni. Níjo tí n bá sì gun, egbe fèrèsé ni n o jókòó sí.

Tí mo bá gbọ́ yín ye, ẹ béèrè lọ́wọ́ mi pé ṣe mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Pápa jùlọ, ojoojúmọ́ àti ọjọ́ Jímọ̀, kò sì kí n máa bá àwọn ẹbí mi sọ̀rọ̀.

Tí n bá gbọ́ yín, ẹ ní pé kí ni adùn tí mo fẹ́ràn nínú ice cream? À, mo fẹ́ràn ice cream gidi gan o. Adùn tí mo fẹ́ràn níbi ice cream ni wọn ṣe máa ń dùn bí sugar olóyin. Olóyin ó dùn gidi gan. Bẹ́ẹ̀ sì ni bó ṣe máa ń tutù mọ́nilẹ́yìn tí ó tutù mọ́nilẹ́nu. Ni mo ṣe fẹ́ràn ice cream. Pàápàá jùlọ, ice cream tí mo fẹ́ràn jùlọ ni Cold Stone ice cream. Ó máa ń dùn gan, kò sì máa ń tutù.

Ẹ̀fọ́ úgú àti ẹ̀fọ́ ṣọkọ ni mo fẹ́ràn jù lọ. Mo nífẹ̀ẹ́ úgú àti ṣọkọ nítorí kí ni úgú máa ń fiyàn ní ẹ̀jẹ̀, èyí sì jẹ́ ǹkan tí ẹ̀jẹ̀ rẹ ò kí ń tó púpọ̀ lára. Nítorí náà mo máa ń like láti jẹ́, mo máa ń fẹ́ràn láti jẹ úgú. Mo sì máa ń fẹ́ràn láti jẹ ṣọkọ nítorí ó dùn, ó jẹ́ ẹ̀fọ́ tó máa ń dùn gan.

Ẹni sé mo ma n gba àwọn ímeèlì, ímeèlì, ímeèlì àìwúlò, ímeèlì àìwúlò. Ẹni sé mo ma n gba àwọn ímeèlì àìwúlò, bẹ́ẹ̀ni mo jẹ́ ẹnìkan tí ó máa n gba àwọn ímeèlì tí ó wúlò, ó pọ̀ gidigan nínú inbox mi.

Ẹní ṣé owó tí mò ń gbà dára tó? À, owó tí mò ń gbà níbi iṣẹ́ kò dára tó, nítorí kíni ti n bá tí fi ra ǹkan oúnjẹ sílé tí mo ti ra òògùn, ó ti tàn. Kò ní tò mí ṣe àwọn ǹkan míràn tí mo nífẹ̀ẹ́ sí, nítorínà owó tí mò ń gbà kò dára tó níbi iṣẹ́.

Ìgbà tí mo n ṣe iṣẹ́ ìjọba, ìgbà tí mo kọ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ ìjọba, mo máa n rìn lọ sí ibi iṣẹ́ mi. Ìgbà tó yá ó wá di wípé mo di ẹni tí ó ra ọkọ̀. Ọkọ̀ yìí ni mo máa n wà lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́. Ojoojúmọ́ ni mo máa n wa ọkọ̀ lọ sí ibi iṣẹ́ ni gbà tí mo si fín ṣiṣẹ́.

Ẹ bèrè ní ọwọ́ mi wípé ṣé mo ní ìwà tó dára nígbàtí mo bá ń jẹun. Bẹ́ẹ̀ni, mo nígbàgbọ́ pé mo ní ìwà tí ó dára nígbàtí mo bá ń jẹun. Kí n tó jẹun, màá pe orúkọ Ọlọ́run níjọ́ tí mo bá rántí. Tí bá sì ń jẹun, màá farabalẹ̀ jẹ oúnjẹ. Tí bá, tí bá parí oúnjẹ, màá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó fún mi lóúnjẹ níjọ́ tí nìgbà tí mo bá rántí. Mo sì máa ń ṣẹ́kù fún ọmọṣẹ́ mi nígbà mí àbí ọmọ mi ki oun nàá jẹ ninu óuńjẹ mi.

Tí n bá gbọ́ ìbéèrè yín, è bèèrè lọ́wọ́ mi wípé, ṣe mo ti bẹ̀rẹ̀ ìbéèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Rárá, n ò béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí, nítorí mo ní YouTube láti browse láti fi mọ̀ ń kan tí mo ń ṣe, láti fi mọ̀ ń kan tí mo fẹ́ ṣe.

Ti n bá gbọ́ yín yé, ẹ ní wípé ṣe mo máa ránti àlá mi. Bẹ́ẹ̀ni, mo ma ránti àlá mi nígbà míì ṣùgbọ́n nígbà míràn mi o ní rán ti àlá mi. Àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mi tẹ̀ kí n rán ti àlá tí n bá lá, ṣùgbọ́n tẹ́lẹ̀ mo ma rán ti dáadáa.

Ti n ba gbọ́ yín yẹ, ẹní ṣé mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Mo ti ní ìforúkọsílẹ̀ rí ní ilé ìdárayá nígbà tí mo kéré bí i ọdún mẹ́ẹ̀dọ́gbọ̀n sẹ́yìn, ṣùgbọ́n níṣìnyí mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá kankan mọ́ nítorí kí ni ẹsẹ ti bẹ̀rẹ̀ sí ní dùn mí.

Ṣé mo máa ń fi ìpara sí ara? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa para, nítorí mo gbàgbọ́ pé ìpara ni a máa ń mú ara dán, a sì ma je kí ẹ̀yàn yá yí. Nítorí náà mo nífẹ̀ẹ́ láti máa fi para para.

Ti n bá gbà yín yé, èmi ṣẹ́gun ní àwòrán lára. Rárá o, mo jẹ́ ẹnìkan tí ó ní àwòrán lára àti pé ẹ̀sìn tí mò ń ṣe, ẹ̀sìn tí mò ń ṣì kò fààyè gba ìmọ̀ ìyàwòrán sára. Èmi náà fún ara mi, ng ò nífẹ̀ẹ́ kìn mọ̀ ìyàwòrán sára. Nítorínà èmi, àbí áwon ẹbí mi kankan ò ní àwòrán lára.

Ti n bá gbọyìn ẹ bèrè wípé yàrá wo ni mo fẹ́ràn jùlọ. Yàrá mi ni mo fẹ́ràn jùlọ, nítorí kí ni, mo ní ibùsùn tí ó fẹ̀ gidi gan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni afẹ́fẹ́, afẹ́fẹ́ máa n rí bí wọlé dáradára níbẹ̀. Òhun ni yàrá tí afẹ́fẹ́ máa n rí bí wọ̀ jù nínú gbogbo ilé ta ní. Bẹ́ẹ̀ sì ni mo ní tẹlifísàn àti sátẹláìtì níbẹ̀ tí mo fi máa n fí dáráyà níbẹ̀. Àwọn nǹkan yìí ni ó mú mi fẹ́ràn yàrá mi jùlọ.

Ẹni mo bá gbọ́ yín lé, mo máa gbọ́ yín yé, ẹ wípé sé mo máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Rárá o, n ò jẹ́ ẹnìkan tí kò lè wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Nítorí ibi iṣẹ́ wa, a kò ní à mọ́ wọ aṣọ tó bá wù wá lọ ibi iṣẹ́ ni. Kò sí aṣọ àkayòrí kankan tó wà fún wíwọ̀ ní ibi iṣẹ́ wa.

Ẹní wípé ṣe mo máa ń dé ní àkókò. Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Àti pé kí n tó ra ọkọ̀ ni mo ti máa ń tètè dé láti lákòókò lọ sí ibi iṣẹ́. Ìgbà tí mo tún wa ra ọkọ̀ tán, ó tún máa jẹ́ kó yára sí láti máa tètè dé lákòókò láti ibi iṣẹ́.

Tí n bá gbọ́ yín, e bẹ̀rẹ̀ wípé ṣe wọ́n ti fún mi ní ẹ̀jẹ̀ rí. Bẹ́ẹ̀ni, wọ́n ti fún mi ní ẹ̀jẹ̀ rí. Mo gbẹ́jẹ̀ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ṣùgbọ́n ẹ̀kan tí wọ́n fún mi ní ẹ̀jẹ̀ rí ni ìkan náà ni láti ìgbà tí wọ́n ti bí mi. Ẹ̀kan tí mo gba ẹ̀jẹ̀ rí náà ni ní ọ̀sẹ̀ méjì tí ó kọjá.

Tí n bá gbọ́ yín yé, èni ṣe mo máa ń fi tùràrí? Bẹ́ẹ̀ni, mo máa ń fin tùràrí. Kódà lọ́wọ́ lọ́wọ́ báyìí, mò ń fin tùràrí lọ́wọ́ ni. Nítorí a ní ìgbàgbọ́ pé tùràrí yẹn a máa lé àwọn alujonnu kúrò lára. Nítorí náà ni mo fi máa ń fin tùràrí.

Ti bá gbọ́ yín ye, ẹ bèèrè wípé báwo ni mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi. Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi dáradára. Ojoojúmọ́ ni a máa rí ra wa. Àyàfi ẹ̀gbọ́n mi tí ẹsẹ́ dun, nìkan ni à kí ri ra wa ní lojoojúmọ́. Ṣùgbọ́n a máa ń kọ́lù àti máa sọ̀rọ̀ ìgbàdùú sọ̀rọ̀ síra wa nínú yàrá sí yàrá torí inú yàrá kankan náà la jọ́ń yàrá ọ̀tọ̀ọ̀tọ̀, ilé kankan náà la jọ́ń gbé.

Tí n bá bọ́ yí ẹní báwo ni mo ṣe máa rí lílo àkókò nígbà tí mo bá wà nínú là, nínú ààlà? Mí kí n rí, mí kí n rí kankan sí lílo àkókò nígbà tí mo bá wà nínú ààlà àti pé mí fẹ́ kí n mọ bóyá àkókò ti lọ àbí kò ti lọ nígbà tí mo bá wà nínú ààlà.

Tí n bá gbọ́ yín yé, ẹ ní ṣé mo máa ń jẹ gọ́ọ̀mù? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù gidigan. Débi pé tí ìgbà tí adùn rẹ̀ bá kúrò gan tán, màá yìí máa jẹ gọ́ọ̀mù lọ fúngbà díẹ̀ kí n tó tú jáde. Ó dàá mo máa ra pálí gọ́ọ̀mù sí ilé nígbà tí mo bá ní owó.

Ní bá gbọ́ yín, ẹ ní wípé nígbà wo ni mo kẹ́ ìpàdé àwọn ọ̀rẹ́ mi. Mo kẹ́yin pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ méjì tó kọjá lọ. Ó dà ọ̀rẹ́ mi yẹn wá kí mi sí ilé ni, ó sì bá mi mú ọsàn wá, nítorí ó rẹ̀ mí díẹ̀ nígbà yẹn.

Tí n bá gbọ́ yín yé ẹ ní ṣe mo ti lọ sọdẹ rí? N o ti lọ sọdẹ rí o. N ò sírò bóyá ní lọ sọdẹ títí tí n ó fi kú. Nítorí mo bẹ̀rù ọdẹ síṣẹ́. Mo kàn máa ń rí àwọn ọlọdẹ ni. Kò wumí ṣerí, kò wumi kín ṣe ọdẹ rí.

Ẹni tí mo fẹ́ràn rí ń rìn òkè, mi ò fẹ́ràn láti máa rìn òkè. Kódà ẹrú má ń bà mí tí mo bá ń rìn òkè. Nítorínà ibi tí ó ga rára ni mo fẹ́ràn láti máa rìn. Nítorí àyà mi ò ní já tó bá ti jẹ́ ìsàlẹ̀ ni mo ń rìn tí ò kí ń ṣe òkè.

Tí bá gbọ́ yin ẹ ní wípé irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn jùlọ, ojú ọjọ́ tó ní ìràwọ̀ ni mo fẹ́ràn jùlọ. Kódà tí, láti tí ilẹ̀ bá ti sú pín sí báyìí, tí ìràwọ̀ àti òṣùpá á sì jọ jáde. Mo fẹ́ràn láti máa jáde síta nígbà náà kí n máa lọ wo ojú, ojú òkè ṣánmọ̀ láti lè rí àwọn ìràwọ̀ àti ò, àti òṣùpá.

Tí n bá gbọ́ yín yé, ẹ ní ṣé mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ. Rárá o, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Níwòn ìgbà tí oúnjẹ náà bá ti dùn gan, ni wà á jẹ. Ẹ̀kọ̀kan tí mi kì ń ro oúnjẹ jẹ ni tí oúnjẹ náà ò bá dùn rara àbí tí iyọ̀ bá ti jà jù lọ, òhun ni mi ò kí ń jẹun. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Oúnjẹ náà bá ti dùn, jí jẹ ni n ó jẹ.

Ẹni ṣé mo mọ ìtumọ̀ orúkọ mi? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Ọlánsùnmbọ̀ ń pẹ́ ọlá ń bọ̀ wá bá mi. Bẹ́ẹ̀ ni Olórun tó yìn ń pẹ́. Ọlọ́run niìkan lọ́ba tí ó tó yìn. Ọlọ́run ni wọ́n dúpẹ́ fún. Ìtumọ̀ àwọn orúkọ méjèèjì mi ni náà. Bẹ́ẹ̀ ni Fatima ńí tiẹ orúkọ Lárúbáwátó túmọ̀ wípé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ já lẹ́nu ọmú àbí òdòdó.

Ẹni sé mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Rárá o, n ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Ṣùgbọ́n mo máa ń wò àwọn ẹni tí ó máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ wọn. Mo fẹ́ràn láti máa wò wọ́n lórí Facebook àbí kí ń máa gbọ́ wọn lórí rédíò.

Ti n bá gbọ́ yín yé, ẹ béèrè lọ́wọ́ mi wípé, kí ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ. Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni àkàrà òyìnbó. Mo nífẹ̀ẹ́ àkàrà òyìnbó lọ́ púpọ̀ nítorí pé ṣúgà níréèkì máa wà níbẹ̀. Mo tún máa ń nífẹ̀ẹ́ èyí tó jẹ́ chocolate cake nítorí chocolate tó máa wà níbẹ̀ àti red velvet cake. Mo nífẹ̀ẹ́ àwọn méjèèjì àkàrà red velvet àti chocolate àkàrà.

Ẹní irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ràn láti má a ra ẹ̀bùn tí ó wúlò fún ara wọn. Mo, mo fẹ́ràn láti má a fún ẹ ní ẹ̀bùn owó. Bẹ́ẹ̀ ni ẹ̀bùn aṣọ àti ẹ̀bùn hairdryer tí ó bá jẹ́ obìnrin ni àti ẹ̀bùn towel, ẹ̀bùn kankan tó bá ṣa ti wúlò fún èèyàn ni mo fẹ́ràn láti má a ra. Bata náà.

Tí mo bá gbọ́ yín, ẹ ní wípé nígbà wo ni mo kẹ́yìn lọ sí ọjà. Mo kẹ́yìn lọ sí ọjà ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ọjà. N fẹ́ràn láti máa lọ sí ọjà nítorí eruku wà níbẹ̀ àti pé íbí tan bá ti ń tata, mo máa ń sá fún un torí wọn fi mí ní ìmùnì.

Tí n bá gbọ́ yín yé, ẹni wípé orin wo ni mo fẹ́ràn jùlọ? Orin tí wọ́n bá n rara n kó tí wọ́n n rara n lùlù fẹ́ẹ́rẹ́fẹ́ sí ni mo fẹ́ràn jùlọ. Gẹ́gẹ́ bí blues àbí àwọn Islamic nasheed. Àwọn orin tí mo fẹ́ràn jùlọ nì wọ̀nyìí.

Tí n bá gbọ́ yín yé, ẹni wípé ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun. Bẹ́ẹ̀ni, èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ràn láti máa ṣe nǹkan tuntun tuntun. Nítorí náà mo máa ń pe àwọn oníbàárà tuntun dáradára ní pẹ̀lú.